Fóònù alágbèéká, irú èyí tí mò ń lò ni èyí tí a mọ̀ sí, eh, Android phone. Oun ni mò ń lò, èyí tí ó wá láti ilé-iṣẹ́ àwọn Itel, òun ni mò ń lò.

Mi ò ní ìgbà tí mo máa n kẹ́yìn lọ sí ibi orin nítorí wípé wón ti máa ń dá àsìkò tí èèyàn gbọ́dọ̀ wá sí ibẹ̀. Nídìí èyí, kó tó di àsìkò yẹn gan ni mo ti máa ń wà ní ibẹ̀ dè wọ́n kí ni lè bá bàa ní tí wón fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni o, mo ní ọgbà ní Wọ́n ń ba tí a gbin èròjà ọbẹ̀ sí bí i ata rodo, ewédú, ẹ̀fọ́ àti àwọn nǹkan mìíràn tí ó jẹ́ nǹkan kéékèèké ni ó wà nínú ọgbà náà.

Rárá o, mi ò kí ń na ara mi àbí irú ní na ara èèyàn wo? Ẹni tí ara rẹ ò bá yá ni ọ máa ń na ara rè. Ṣùgbọ́n èmi nǹkankan ò ṣe mí, mi ò na ara mi. Fundi eyìí mi ò kí ń na ara mi.

Kò sí àkókò tí mi ò fẹ́ràn jù nínú ọjọ́, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí àkókò ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ nítorí wípé a ti padà sí ilé láti ẹnu iṣẹ́ wa tí a sì ti máa sinmi.